Ní àwọn ìgbà tó jọba ń rọ̀, tí mo bá wà ní ìta, èmi yóò sì gbìyànjú láti wọ tètè wá ọkọ̀ mi dé inú ilé tí ó bá jẹ́ pé mi ò sí lẹ́nu iṣẹ́. Tàbí kó jẹ́ wípé tí ó bá jẹ́ pé gbangba ita ni mo wà tí ó sì jẹ́ wípé òjò ọ̀hún mi ò rí ibi dáṣá sí, èmi yóò sì dùn sínú ọkọ̀ mi. Ṣùgbọ́n tí ó bá jẹ́ wípé nílé àwọn ọ̀rẹ́ mi ni mo wà, tọ́jú ká mi mọ́bẹ̀, àwa yóò sì lè máa ṣe gbogbo ohun tí a máa ń ṣe lọ́wọ́. Àwọn àsìkò ti ojo bá bá ká mi mọ́ inú ilé tí mò ń wà nínú yàrá mi, emi sì máa nífẹ̀ẹ́ láti sun orun òjò torí orun òjò ó jẹ́ ohun tó máa ń dùn mọ́ ni tí ó sì jẹ́ wípé orun òhún ni ó máa ń ní bákan lára, ohun tó máa ń jágere ni. Ìdí nii ló fi jẹ́ wípé tí òjò bá ń rọ̀, èmi máa ń gbìyànjú láti sun ni tí mi ò sì fẹ́ kí ẹni kankan ko se idiwo fún mi láwọn àsìkò wọ̀nyí. Àwọn ìgbà mìíràn sì wà tó jẹ́ wípé mo lè máa sùn tí òjò bá ń rọ̀ tí ó jẹ́ wípé màmá mi wà máa jí ròro pẹ̀lú ìyàwó mi tàbí àwọn ọmọ mi ni. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà ni ló máa wù mí láti sun oorun òjò torí tí òjò náà bá ti ń rọ̀ pẹ̀lú gbogbo gágà àwọn òjò tó bá rọ̀ sí ọwọ́ oru, ó sì máa ń jẹ́ kí orun mi kó tún jágere sí ni.

Ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́, òun ni ó má ń jẹ́ eléyi tí, ẹ́, ó ti ní bí mo ṣe má ń ṣe lójoojúmọ́. Ẹ̀, tó bá ti di àárọ̀ ọjọ́ tí ọjọ́ ìṣẹ́ kọ̀ọ̀kan, ẹ́, ọkọ̀ mi, mọ́tò mi, mo má ń sábà wọ̀ láti lọ sí ibi iṣẹ́. Tí ó sì jẹ́ wípé ní ibi iṣẹ́ mi ni ojú ìbùsọ̀ mélòó lọ, ẹ́, ṣùgbon ìbùsọ̀ kékeré sí ilé mi ni ibi iṣẹ́ mi wà. Ilé mi ló fi jẹ́ wípé ó má ń rọrùn fún mi láti gbé mọ́tò mi lọ sí ibẹ̀ lójoojúmọ́. Tí ó sì jẹ́ wípé, ẹ́, àwọn ọjọ́ tí ọkọ̀ mi bá bàjẹ́ àbí bóyá tí wọ́n bá ní a fẹ́ jáde, a, àwọn tí wọ́n bá dá a fẹ́ jáde lọ sí ìlú mìíràn, òun ni mo lè má gbé ọkọ̀ mi lọ ibi iṣẹ́. Tó sì jẹ́ wípé èmi yóò sì lọ wọ ọkọ̀ akẹ́rù. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ wípé ọkọ̀ tí mo ní gan gan gan gan gan ni mo má ń gbé lọ ibi iṣẹ́. Ẹ̀, tí ó sì jẹ́ wípé, ẹ́, àwọn èèyàn tí mọ̀ eléyi man mi, tí má tí ń bọ̀ padà náà, ọkọ̀ mi náà ni màá wọ̀ padà. Ẹ̀, àwọn ọjọ́ tí kò bá bàjẹ́, èmi yóò sì wọ ọ̀nà bí mo ṣe máa wọ, ẹ́, mọ́tò tàbí alùpùpù padà sí ilé. Ẹ̀n, ṣùgbọ́n kò wọ́pọ̀ ní ọjọ́ tí mo wọ alùpùpù lọ sí ilé. Ẹ̀n, bẹ́ẹ̀ sì náà sì ni ó ṣe tún ṣọ̀wọ́n nínú ọjọ́ tí mo wọ mọ́tò padà lọ sí ilé. Nítorí mo gbàgbọ́ wípé, ẹ̀n, wíwa ọkọ̀ mi lọ bọ̀, òun ló fún mi ní, ẹ̀n, ló fún mi ní, ẹ̀n, àǹfààní láti lè má ṣe ohun tí mo bá fẹ́, ibi tí mo bá fẹ́ yá sí kí n tó dé ilé. Tí ó sì jẹ́ wípé tí niàwọn ọjọ́ mi mo lè fẹ́ gba bẹ̀ lọ sí ọjà, mo lè fẹ́ gba ibi iṣẹ́ lọ sọ́jà, má sì nílò láti gbé mọ́tò mi lọ síbẹ̀ bẹ́ẹ̀. Ẹ̀n, eléyi ni ò ní jẹ́ kó ni rà fún mi. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹni tí, ẹ̀n, àwọn ọjọ́ tí mi ò bá gbé mọ́tò jáde ni, mi ò ní fẹ́ má ya káàkiri. Tí ó sì jẹ́ pé ilé ni màá fẹ́ má bọ̀ tí mo bá ti parí iṣẹ́.

Bẹ́ẹ̀ni, èmi má a ń kọ ìwé pẹ̀lú ọwọ́, àgàgà àwọn ǹkan kọ̀ọ̀kan tí mo bá fẹ́ kọ sílẹ̀ láti rántí lẹ́nu iṣẹ́. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ǹkan tó ń ṣe ní ilé iṣẹ́ wa ló jẹ́ wípé orí ẹ̀rọ kọ̀m̀pútà wa la tí má ń, la tí má ń kọ sí, tí ó sì jẹ́ wípé ẹni tí a máa ń kọ léèsí ni pé ká ba lè fi sí ojú àwòrán, ká lè bá gbé e sójú àwòrán tí gbogbo ayé yóò ti rí, nítorí pé ó rọrùn láti pé ǹkan tí ẹ̀yin bá ti fi sí, tí ẹ̀yin bá ti kọ sínú ẹ̀rọ kọ̀m̀pútà wa, ó rọrùn láti lè fi sí ojú àwòrán tó tóbi kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bá lè rí. Ṣùgbọ́n àwọn, àwọn iṣẹ́ mìíràn wà tó jẹ́ wípé a ní láti kọ ìwé, àgàgà àwọn tó jẹ́ wípé mo fẹ́ ṣiṣẹ́ lé lórí tí màá sì máa fi ìwé tí mo kọ yìí, ó máa jẹ́ atọ́nà fún mi kó tó di pé mò ń ṣiṣẹ́ lórí àwọn ohun tí mo bá fẹ́ ṣe. Àwọn ìgbà mí ìsí wà tó jẹ́ pé ìwé yìí màá kọ kọ̀kan náà kó tó di wípé mo wá tẹ̀ ẹ́ sínú kọ̀m̀pútà mi. Àwọn àsìkò mí tí mo bá sílẹ̀ ní iṣẹ́ náà sì wà tó jẹ́ pé tí mo bá wà nílé, ohun tí mo bá rí pé ó ṣe pàtàkì fún mi láti kọ sílẹ̀, ìmi màá sì mú bá ẹ̀rọ mi àti ìwé mi tí màá ti kọ sí apá kan kí n má ba à gbàgbé. Tàbí tó bá jẹ́ wípé mo ní láti ṣe àwọn, mo ní láti fi àwọn ìwé kọ̀ọ̀kan ránṣẹ́ tí ó sì jẹ́ wípé ọwọ́ ni màá fi kọ àwọn lẹ́tà kọ̀ọ̀kan tí mo máa ń kọ. Ó jẹ́ wípé ọwọ́ ni mò fi máa ń kọ wọn, àgàgà àwọn lẹ́tà tí mo máa ń kọ ládùúgbò tí ó sì jẹ́ wípé eléyìí ó máa ń ṣe é ṣe fún mi nítorí wípé mo ní ìwé kíkọ mi, ó jẹ́ wípé ó ṣe rí ìwé tí mo bá kọ pẹ̀lú ọwọ́, ló jẹ́ pé ohun tó ṣe rí mi tí ó sì ṣe ohun tí màá máa ń fáwọn ènìyàn ní ìṣòro láti kà.

Ìbáṣepọ̀ tó danmáran lo wà láàrin èmi àti olórí ilé iṣẹ́ mi, torí pé ẹ́ àwọn àsìkò ti wà tí ó jẹ́ pé mo ti ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tí ó ti jẹ́ nkan wurí fún olórí ilé iṣẹ́, ti ó sì mú àwọn ẹ́ oníbàárà pàtàkì wá sí ilé iṣẹ́. Lẹ́yi ló fi jẹ́ pé wọn àwọn olórí ilé iṣẹ́ wa ní ìgbàpa kíkún nínú mi tí wọ́n sì máa n fi mí yanga láàrin àwọn ẹ́ à láàrin àwọn àwọn ti won jọ jẹ olórí. Ẹ̀léyìí ló fi jẹ́ wípé ẹ́, èmi náà sì máa n gbìyànjú àti ṣe dáadáa tó jẹ́ pé ìlọsíwájú ilé iṣẹ́ ni mo máa n ṣe iṣẹ́ fún nígbà gbogbo. Ẹ̀léyìí ló sì jẹ́ kí èmi náà kí n jẹ́ gbájugbajà lẹ́nu iṣẹ́ wa tó jẹ́ wípé wọn, wọ́n máa n nífẹ̀ẹ́ sí àwọn iṣẹ́ tí mo bá n ṣe. Àwọn ibi tí mo bá sì ti tó bá sì ti ku díẹ̀ ká tọ̀, oun ni wọ́n sì máa n pè mi sẹ́yìn láti lè tọ́ mi sọ́nà láti fún mi ní àwọn ìlànà tó ṣe é kí n ṣe ṣí. Èmi náà sì nífẹ̀ẹ́ sí ìhòó wọ́n ṣe mú mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn òṣìṣẹ́ pàtàkì lẹ́nu iṣẹ́ wa. Gbogbo wa náà ló ṣe iṣẹ́ pàtàkì o, ṣùgbọ́n ìpele ìpele, òun ni oun tan sọ yìí, kí n sì wà lára àwọn ìpele tí ó tó ẹ́ àwọn ìpele àwọn òṣìṣẹ́ tí wọ́n, wọ́n ṣe pàtàkì jù lọ lẹ́nu iṣẹ́ wa. Èmi náà ò sì fẹ́ mi sì kí n já àwọn ẹ́ àwọn ilé iṣẹ́ wa, mi ò já wọn ní tànmán, mo máa n gbìyànjú àti ṣe ise mí bó ti tọ́ àti bó ṣe yẹ ni.

Èmi kì í sábà gùn ọkọ̀ akẹ́rù tí ó má n ṣe pé mo bá ní láti ṣe ìrìn àjò láti ìlú kan sí ìlú mìíràn. Àgàgà tó bá jẹ́ pé mo ti, mi ò mọ ọ̀nà tí màá gbà dé ibẹ̀, fébi pé màá gbé mọ́tò mi lọ sí ìlú náà. Èyí lè ló fi jẹ́ wípé tí ọ bá ti di àsìkò tí mo bá fẹ́ lọ, èmi yóò ti tètè béèrè, bi máa ṣe wọ ọkọ̀ dé ìlú náà tí màá sì tètè jì kúrò ní ilé gẹ́gẹ́ bí pé mò ń lọ, gẹ́gẹ́ bí pé mò ń lọ ibi iṣẹ́. Èmi sì máa n nífẹ̀ẹ́ síi láti bá ọkọ̀ alákọ̀kọ́ tí mo bá fẹ́ gbèrò ní ọjọ́ náà. Torí pé àwọn èèyàn tó bá bí àwọn èèyàn tí wọ́n má n tètè lọ sí ìdíkọ̀ láti lọ wọ ọkọ̀, òun ni wọ́n má n, àwọn, àwọn èèyàn tó má a fẹ́ tètè débí tán lọ, òun ni wọ́n sábà máa lọ, ni wọ́n má n ṣè tètè lọ sí ìdíkọ̀. Ló fi jẹ́ wípé ọkọ̀ alákọ̀kọ́ òun ni àwọn èèyàn ni wọ́n má n ṣe, ni wọ́n má n fojúsùn láti bá lọ. Elé ni emi náà sì máa n ṣe torí pé mo gbà pé àtètè kúrò ní agbègbè mi ni ó ṣe é ṣe kó rán mi lọ́wọ́ láti tètè débí tí mò ń lọ. Lórí ìgbà tí ó báa fi di àwọn àsìkò kọ̀ọ̀kan, ó ṣe é ṣe kí súnkẹrẹ fà kẹrẹ ọkọ̀ kó máa wáyé. Àgàgà tó bá ti n dọwọ́ ọ̀rọ̀ lè tí àwọn òṣìṣẹ́ tọn ní láti padà sí ẹnu iṣẹ́ wọn, tọn ní láti padà sí ilé wọn. Eléèlo sì má n ṣẹlẹ̀ tí èèyàn bá tètè kúrò ní ibi tí ó ti, ó ti fẹ́, tó ti, kuro tó ti fẹ́ gbé ara, tí ó tètè kúrò ní ìlú tó yẹ kó tó fẹ́ gbé ara lọ, tó ti n lọ sí ìlú mìíràn. Tó bá jẹ́ wípé eh ọkọ̀, àwọn, àwọn ọkọ̀ akẹ́rù tí mo má n wọ̀ ni mo má n fi ojú wo dáadáa kó má jẹ ọkọ̀ tí kò múnádóko. Torí pé tí èèyàn bá wọ ọkọ̀ tí ò múnádóko, èyí yí ṣe é ṣe kó sèdiwọ́ fún èèyàn kí èèyàn bá tètè débí tí èèyàn ń lọ tàbí kó kọ́kọ́ máa bàjẹ́ lọ́nà lẹ́yìn lọ́yàn máa yẹ ìgbà. Eléyìí ló fi jẹ́ wípé àwon ìdíkọ̀ tí mo má ń lọ òun ló je pé mo má ń ní àrí dájú pé àwon ọkọ̀ gidi òun ni won n lò gẹ́gẹ́ bíi ọkọ̀ akẹ́rù àti ọkọ̀ èrò.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ otuntun tí ó sì jẹ́ wípé aṣọ yìí màá ń wọ̀ nígbà tí a bá wà ní àsìkò òtútù. Ehn, mo sì ní irúfẹ́ bí i, irúfẹ́ bí i méjì àbí mẹ́ta. Òun ni ó wà nílé mi tí mo máa ń pàrọ̀ síra wọn. Torí mo mọ̀ pé tó bá dì ìgbà òtútù tí mo bá wọ ẹyọ kan, kó tó dí wipé nígbà tí mo bá fọ̀ tán kó tó di pe ọ̀ gbẹ, òun ló ṣe é ṣe kí òtútù kó tíì ṣe ọṣẹ sí mi lára. Lẹ́yìn ló sì jẹ́ wípé tí mo bá ti fẹ́ le fọ ẹyọ kan, tí mo bá ti wí wọlé o, wọ ẹyọ kan tí mo fọ̀, ìkejì tí mo bá wọ̀, màá gbìnyànjú kí ẹni tí mo fọ̀ ó ti tètè gbẹ kó tó di pẹ́ ẹ́lẹ̀kejì tí mo ní, kó tó di wípé bóyá mo wọ dọ́ti, tí ó sì jẹ́ wípé mo sì máa ń ṣe, eh, itọ́jú aṣọ òtútù yen ni. Torí mo gbà wi pé tí mi ò bá mójútó aṣọ yìí, àsìkò tí òtútù tó bá, tó bá gbó padà, àsìkò tí òtútù tó bá pọ̀ dáadáa, òun ló jẹ́ wípé ó ṣe é ṣe kó ṣe ọṣẹ sí mi lára. Torí èmi ní ìfẹ́ láti máa mójútó ara mi, ǹtí, ehn, torí mo nígbàgbo pé, ehn, ehn, kí èèyàn máa dènà nǹkan, ìdènà ni ó dára ju ìwòsàn lọ. Torí wípé, ehn, aṣọ òtútù òun ni mo lè fi dènà, ehn, òtútù àyà, ehn, kí ó má di ìdí wọnú ara mi, tí ó sì jẹ́ wípé, ehn, mo mọ̀ wípé owó tí màá ná tí n bá padà ní òtútù tà ni yóò padà ju owó tí mo fẹ́ ná láti dènà ẹ loo. Ẹ́leyìn ló sì jẹ́ pé màá gbìnyànjú àti lè se idènà òtútù pẹ̀lú wíwọ aṣọ òtútù. Yàtọ̀ sí pé mo bá pẹ̀lú mo máa fi ń dènà, ah, òtútù pẹ̀lú aṣọ òtútù tí mo ní.

Tábìlì iṣẹ́ mi lérè tó tóbi tó jẹ́ pé ó gba àwọn ẹrù, ó gba ẹrù tí mo máa ń kó sórí rẹ̀, àgàgà àwọn fáìlì tí mo máa ń ṣiṣẹ́ lórí tó jẹ́ pé mo lè tì wọ́n ní ìsọ̀rí ìsọ̀rí. Àwọn tí mo ti ṣẹ́ lórí ni, àwọn tí iṣẹ́ ò rí wọ́n tí mi ò tíì parí iṣẹ́ lórí wọ́n ni, àwọn tí mi ò tíì dáwọ́ lé wọ́n lórí rárá, àwọn tí mi ò tí ì dáwọ́ ṣẹ́ lórí rárá. Ti o si je wípé àwọn fáìlì ọ̀tọ̀ọ̀tọ̀ oun ni ènìyàn le ba lórí tábìlì mi lorekore. Elẹ́yi ló sì jẹ́ wípé èmi máa ń gbìyànjú àti ṣe etọ̀ àwọn fáìlì tí ó bá wà lórí tábìlì mi kó má ba à dàpọ̀. Torí wípé ti mon bati n sise oun ni mo ma n ṣètò fáìlì kokan sibi to baye ki owa tí ó sì jẹ́ wípé ilé ènìyàn jẹ kó dàrú lórí tábìlì mi. Ẹ̀n mi ò sì jẹ́ kí ẹni kankan kó fọwọ́ kan tábìlì mi àbí tí ó bá wà lórí ẹ kó bá ṣe wu won. Ẹ̀ nítorí wípé mo nígbàgbọ́ pé, ẹ́ bí mo bá ṣètò nǹkan mi náà ni màá ṣe lọ́se ye kín ṣe máa bá. Elẹ́yẹ̀ ló sì fi jẹ́ wípé tábìlì mi èmi nìkan mo ń lò yàtọ̀ sí àwọn ènìyàn mìíràn lọ́nà iṣẹ́ tó jẹ́ wípé àwọn méjì wọ́n lè máa yá tábìlì ìlú ni. Emi nìkan mo wa nínú ofisi mi tin mo sin lo tábìlì. Elẹ́yẹ̀ ló sì jẹ́ wípé mo ní àǹfààní sí, ẹ́ gbogbo, mo fún ni fán-àǹfààní sí ìpamọ́, ìpamọ́ àwọn tábìlì, ìpamọ́ gbogbo ohun tó wà lórí tábìlì mi. Tí ó sì ṣẹ́ni tí ó máa ń lé wobẹ̀ tó máa ń lé mòǹkan lórí tábìlì mi gẹ́gẹ́ bí ó ṣe wù wọ́n. Yàtọ̀ sí ẹ́ni tí mo bá pàṣẹ láti lo mu wá. Ẹ̀ n tábìlì iṣẹ́ mi òun ni mo sì nífẹ̀ẹ́ sí. Tí ó sì jẹ́ wípé ó fún mi ní àǹfààní láti máa ṣe gbogbo iṣẹ́ mi, iṣẹ́ mi gẹ́gẹ́ bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ.

Àwọn tí mo fẹ́ràn jù lọ ní àwọ̀ búlúù, àwọ̀ búlúù tí ó sì jẹ́ wípé àwọ̀ yìí mo ní lára aṣọ mi àti lára àwọn nǹkan tí mò ń lò gẹ́gẹ́ bí ọkọ̀ mi àti àwọn nǹkan kọ̀ọ̀kan tó tún ṣe pàtàkì sí mi. Àwọ̀ yìí ni mo nífẹ̀ẹ́ sí torí pé àwọ̀ yìí kò tanjú, kò ṣe rẹ́sírẹ̀, kò tanjú, kò sì ṣe ǹkan tí kò tàn rárá. Ó wà láàrin méjèèjì náà ni ara nǹkan tí mo fi nífẹ̀ẹ́ sí àwọ̀ yìí ní yìí tí ó sì jẹ́ pé àwọ̀ yìí ni ẹyan le ṣe alábàápàdé nínú àwọn nǹkan tí mò ń lò. Ó tún máa ń jẹ́ pé àwọ̀ yìí ni ẹgbẹ́ agbábọ́ọ̀lù kan tí mo tún nífẹ̀ẹ́ sí tí ṣe ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea. Bó ti lè jẹ́ wípé ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí mo ń tẹ̀lé gangan won kí n lo àwọ̀ yìí ṣùgbọ́n torí àwọ̀ yìí ni mo tún fi nífẹ̀ẹ́ sí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea náà tí ó sì jẹ́ wípé mo máa ń tẹ̀lé wọn pẹ̀lú gbogbo àwọn ìdíje eré ìdárayá, ìdíje eré bọ́ọ̀lù tí wọ́n bá ń gbá. Àwọ̀ yìí sì ni ó máa ń dára lára alẹ́ ó sì máa ń dára lára gbogbo àwọn nǹkan tí wọ́n máa fí kan sí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà. Àwọn tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ bí àwọn ẹ̀yà àwọ̀ yìí bá ṣe rí, òun ló máa ń dára lára àwọn nǹkan tí ó bá ní àwọ̀ yìí tí ó sì jẹ́ wípé àwọ̀ yìí ni ó jẹ́ gbajúgbajà láàrin gbogbo àwọn ènìyàn lágbàáyé. Èmi nífẹ̀ẹ́ fún àwọ̀ yìí púpọ̀ púpọ̀ tí ènìyàn bá sì rẹ́ra aṣọ tàbí tó bá fẹ́ ra ǹkan fún mi, tó bá jẹ́ àwọ̀ yìí ni ó rà fún mi, èmi yóò sì tún nífẹ̀ẹ́ sí í dára dára.

Èdè tó wù mí láti kọ́, òun ni èdè lárúbáwá. Èdè yìí ni inú mi máa ń dùn tí wọ́n bá ń sọ, ti ó sì jẹ́ wipé mo ti gbìyànjú àti kọ́ rí ní àwọn àsìkò kan sẹ́yìn. Sugbon tí èmi kò ní àkóyawọ́ lórí rẹ̀, èmi kò sì gbìyànjú, ìgbìyànjú mi ò tó nǹkan lórí rẹ̀. Tabí kí n sọ wípé bóyá mi ò rí ẹni tí mo lè tó lè kọ́ mi, tí yóò ní sùúrù láti kọ́ mi dáadáa lórí ìdùn moni ní sùúrù láti kọ́ mi ní èdè náà dáadáa. Àwọn ìdí to wà lárá idi tí mo fi nífẹ̀ẹ́ èdè náà ni wipé alákọ̀ọ́kọ́ mo nífẹ̀ẹ́ sí bí wọ́n ṣe máa ń sọ, tí ó sì jẹ́ wípé, èdè yìí náà ni èdè àlùkùrán alápọ́nlé tí ó jẹ́ táwà mùsùlùmí. Eleyìí ló sì jẹ́ wípé tí mo bá mọ èdè yìí, èmi yóò sì lè mọ àwọn ìtumọ̀ àwọn, àwọn ìtumọ̀ àlùkùrán tí màá sì lè máa gbọ́ oyé tí mo bá ṣe ń kà. Èdè yìí sì tun ní, òun ni ó jẹ́ wípé, mo máa n nífẹ̀ẹ́ sí táwọn ọ̀rẹ́ mi bá ń sọ, tí ó sì máa ń ṣe bí, ó máa ń rí bákan lára mi pé mi ò lè sọ nígbà tí wọ́n bá ń sọ ọ́ tiwọn. Àwọn ìdí yìí nìyí tí ó fi jẹ́ pé mo fi nífẹ̀ẹ́ sí èdè yìí, tí ó sì yẹ pé èmi náà mo nífẹ̀ẹ́ láti dé ilẹ̀ lárúbáwa àgàgà ilẹ̀ Saudi Arabia, pẹ̀lú pé kí n lọ sí ilẹ̀, kí n lọ nígbà tí mo bá lọ ṣe hajj tàbí umrah ní àwọn ní ìlú yìí. Eléyìí ni ara àwọn àfojúsùn ìgbà pípẹ́ mi, tí ó sì jẹ́ wípé èmi yóò nífẹ̀ẹ́ sí, kó jẹ́ pé èmi yóò rí owó láti ṣe nǹkan tí mo sọ yìí láìpẹ́ láì jìnnà. Ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ tó kọ́ wù mí, òun ni èdè lárúbáwá tí mo sì fẹ́ ní, mo fẹ́ jẹ́ ẹni tí yóò lè máa sọ gẹ́gẹ́ bí àwọn ọmọ onílùú tí yóò sì dánmonran lẹ́nu mi tí màá le fi máa ṣe ìdúnadúrà, ìbá wọn, ìbára ẹni sọ̀rọ̀ àti, ìyẹn, ìfi, àti láti lè máa sọ èdè náà dáadáa. Eléyìí ni èdè tí mo nífẹ̀ẹ́ láti kọ́, tí yóò sì dùn mọ̀ mi nínú tí mo bá rí kọ́ yanjú.

Data tí mo má ń ṣe lọ́sẹ̀ ọ̀sẹ̀, mo ni mo má ń kéré tán, o má ń to ẹ́ń gíìgì méje tí ó sì jẹ́ wípé ẹ́ mo má ń ṣábà lo ó kéré tán láàrin ọjọ́ kan, má ń lo gíìgì ẹyọ kọ̀ọ̀kan lọ́jọ́ kọ̀ọ̀kan. Ṣùgbọ́n àwọn ìgbà mìíràn bá tó jẹ́ pé mo má ń lò ju ẹyọ kàn lọ ní ọjọ́ kan, àwọn ìgbà mìí náà sì wà tó jẹ́ pé mo lè má lò to ẹyọ kàn. Bí àpẹẹrẹ àwọn ọjọ́ tí iṣẹ́ bá gbó mi mú tí mi ò ní àǹfààní láti tẹ fọ́ọ̀nù àbí wo nǹkan púpọ̀ lórí fóònù, mo lè má lò ju ìlàjì gíìgì kan ẹyọ kàn lọ. Tí ó bá sì jẹ́ wípé boya àwọn ọjọ́ àbámẹ́ta àbí i àwọn ọjọ́ tí mo bá fẹ́ wo bọ́ọ̀lù, mo sì tún lè wo, mo sì tún lè lo gíìgì méjì láti fi ṣe irú eléyìí. Ó lo fi jẹ́ wípé ẹ́ ìgbà mìíràn mo lè lò ju gíìgì ẹyọ kàn lọ. Ṣùgbọ́n ní ìpárí, ìgbà tí m bá fi rí ọ̀sẹ̀ kan, mo màá ń lò to gíìgì méje sí mẹ́wàá tó sì jẹ́ pé èmi e sá bá lò ju báyi lọ ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀. Ẹn àwọn n tí mo má ń fi data se náà ni gẹ́gẹ́ bi mo ṣ'èsọ. Tí mo bá fẹ́ wo eré ìdárayá ilé bọ́ọ̀lù ẹ́ mo sì tún má ń fi wo ẹ́hẹn ìròyìn to ba ń ṣẹlẹ̀ ní àgbáyé. Mo sì tún má ń fi wo àwọn áàpù mi ẹ́hẹn bí àpẹẹrẹ bí i wọ ẹ́hẹn ìbára ẹni sọ̀rọ̀ lórí WhatsApp, bí i ká pe'ra ẹni ló ju lórí ẹ́hẹn fídíò àti ìpè olóhùn. Tí ó sì jẹ́ pé mo sì tún má ń lò ó láti fi bá àwọn èèyàn sọ̀rọ̀ ní orí ẹ́hẹn ẹ̀rọ Twitter. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ǹkan ni mo sì má ń lo data fún ẹ́hẹn ìwé kíkà náà kò gbẹ́yìn nínú ohun tí mo má ń lo data fún. Tẹ́ mi sì má ń mí ìfẹ́ láti ní data lórí fóònù mi ní gbogbo ìgbà, èmi kì í si pa data mi láìmọye ìgbà lórí fóònù tó jẹ́ pé data mi má ń tàn sílẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà lórí fóònù mi ni.

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà nínú ilé mi. Ọgbà yìí ohun ni mo sì, ehn, ní o, ó jẹ́ pé mo máa fi ń gbin àwọn nǹkan ewébẹ̀ bí, ehn, tòmátò, bí ẹ̀fọ́, ehn, tó sì jẹ́ wípé àtẹ'fọ́ efinrin àti ẹ̀fọ́ ewúro ni mo máa ń ká nínú ọgbà mi. Àwọn igbà míran gan an, ẹ̀fọ́ gbúre àtẹ fọ́ tẹ̀tẹ̀, mo máa ń ká wọn nínú ọgbà mi. Àwọn nǹkan ewébẹ̀ bí, ehn, tòmátò, bí ẹ̀fọ́, ehn, tó sì jẹ́ wípé àtẹ'fọ́ efinrin àti ẹ̀fọ́ ewúro ni mo máa ń ká nínú ọgbà mi. Ó jẹ́ pé mo máa ń bomi, mo máa ń bomi sí dáadáa láti fi jẹ́ kí àwọn ewéko kí wọ́n lè dàgbà sókè. Àwọn tó bá sì jẹ́, àwọn bi àwọn ewébẹ̀ tan lè dàgbà sókè. Àwọn tó bá sì jẹ́ bí koríko níbẹ̀, òní èmi sì máa ń fi ọwọ́, mo máa ń fọwọ́ mi tu láti jẹ́ kí àwọn nǹkan ọ̀gbin mi ká le wú dáadáa. Ehn, nínú àwọn ọgbà ìlú mi, ẹ̀ rì tí wọ́n máa gbin ẹ̀gẹ́, wọ́n gbin isu, ehn, gbin àwọn ewébẹ̀ náà sí. Ṣùgbọ́n èmi ní, mo láfojúsùn fún àwọn nǹkan báyìí náà ni. Mo fẹ́ ní ọláfojúsùn láti máa gbin, ehn, èso àti ẹ̀gẹ́ sínú, rí, rí, ọgbà mi. Èyí ló sì jẹ́ wípé àwọn nǹkan mi tí mo bá fẹ́ jẹ, ehn, bó ṣe túntùn láti inú ọgbà mi náà, òun náà ni màá sì ṣe, tí ó sì ní tó sì jẹ́ pé àwọn nǹkan tí ó jẹ́ pé ó máa ń fún mi ní tó láǹfààní tó máa ń ṣe ara oun ni eleyí. Èmi sì ní ìfẹ́ sí láti máa dá ọgbà sí láti máa jẹ́, láti máa gbin nǹkan sínú ọgbà mi torí pé mo gbà wípé, ehn, ara, ohun tó tún lè mú owó nínà mi kó dínkù, tó sì lè jẹ́ kí n ní, ehn, tó lè fún mi, tó lè fún mi ní àwọn nǹkan jíjẹ alálàáfíà náà ni torí mo mọ̀ bí tí mo ti gbìn, mo sì mọ̀ bí ó ti jáde wá.

Àwọn Yorùbá bo wọ́n ní tẹlẹ́jọ́ ba tí m'ẹjọ́ ẹ lẹ́bi, kó yẹ kó pé lórí ìkúnlẹ̀. Tí ẹni bá ti mọ̀ pé nǹkan t'óun ṣe, nǹkan tí kò dára ni, ó sì tọ́ fún ẹni náà láti tọrọ àforíjì lọ́dọ̀ ẹni tó bá ṣe sí. Àforíjì latodọ̀ lọ́dọ̀ Ọlọ́run o jẹ́ pé, ẹ̀ oníkáluku ma ń wà torí pé gbogbo wa, ẹlẹ́sẹ̀ ni gbogbo wa. Torí pé ẹlẹ́sẹ̀ ni owó wa, a ń tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run ni. Ẹni tó bá ṣe tẹeyan bá ṣe èèyàn kan, ẹ̀ èèyàn ó sì wá àforíjì latọ́dọ̀ ẹni náà. To je pé èèyàn ó sì tọrọ ìdáríjì lọ́wọ́ ẹni náà. Ẹ̀ nítorí pé èèyàn ti ṣe onitoun. Ẹ̀ ó wà kú sọwo ẹni náà láti ṣe àforíjì fúnyan, tàbí kó jẹ pe ó tàbí ó sọ pé òun ò gba àforíjì ẹ̀yàn, ẹ̀ tàbí nǹkan mìí ló fẹ́ gba. Àwọn ẹlòmíi dípò àforíjì, àwọn èèyàn mìí ni dípò àforíjì, wọ́n ó sì bèrè fún owó kí wọ́n tó lè foríjì ẹni tí ó ṣe wọ́n, tàbí kí wọ́n tún bèrè fún nǹkan pàtàkì kan. Ka sọ pé nǹkan tí wọ́n lè máa rí, tí wọ́n máa rí tọ́ka sí, ni won máa bèrè fún kí won tó lè dáríjì elomíi. Ẹ̀ bí ó ṣi se ṣẹlẹ̀ ní bí ẹlòmíi, bí ó ṣe máa ń ṣe nínú ayé tíwọ́n ní yìí. Ẹ̀ tí èmi bá rí pé mo bá ṣe ẹ̀yàn kan, màá sì súnmọ́ ẹni náà, màá lọ bá ẹni ohun, tí màá sì rán ẹni ohun létí pé nǹkan báyìí tó ṣẹlẹ̀ lé gbà báyìí. Ẹ̀ è mo rí dájú wipé mo ṣe nǹkan tí kò dára, ẹ̀ mo tọrọ àforíjì lọ́wọ́ ìrẹ kò fi mo gba làdú, ẹ̀ mo bẹ̀ e, mo sì rọ̀ ọ́ láti ṣe àforíjì fún mi. Tí èmi yóò sì ẹ̀ tú ẹni náà láti forí jì mi. Bí èmi ṣe máa ń tọrọ àforíjì mi ní.

Dókítà mi mo máa ń lọ rí láti ìgbàdígbà tí ó sì jẹ́ wípé tí mo bá ṣe tí mo bá ti ní ìsinmi lẹ́nu iṣẹ́ tàbí tí mo bá tọrọ ayé lẹ́nu iṣẹ́, òun ni màá sì gbìyànjú láti lọ rí Dókítà mi láti ṣe àyẹ̀wò ara. Nítorí pé wọ́n máa fún wa ní àǹfààní irú ìkan láì lẹ́nu iṣẹ́ wa. Ká ba le mọ ipò tí ìlera ara wa jẹ́ àti wipé bí iṣẹ́ bá ṣe ti ṣe bí iṣẹ́ wa bó ṣe ti ń ṣe ìdínà fún ìlera ara wa. Leyii fi jẹ́ wípé mo máa ń lọ wo, eh, mo máa ń lọ wo, eh, ìlera mi lọ́pọ̀lọpọ̀ ìgbà ní ilé. Mo máa ń lọ wo ìlera mi nígbà tí mo bá ti ráyè gbà lẹ́nu iṣẹ́ tí ó sì jẹ́ wípé, eh, èmi yóò sì tí mo bá ní à, eh, tí mo bá ní, eh, ìṣòro kankan pẹ̀lú ẹ̀yà ara, pẹ̀lú àgọ́ ara tí mo bá ní, màá sì sọ fún Dókítà. Eh, wọ́n sì ṣe àyẹ̀wò ara mi, eh, ki ó sì jẹ́ wípé wọ́n sì sọ iń tí ó bá kan láti ṣe. Bó ṣe òògùn náà kọ fún mi ni, bó ṣe, eh, amọ̀ran náà ń gbà mí ni, wọ́n sì sọ ohun tí ó bá yẹ kí n ṣe níbẹ̀ tí ó sì jẹ́ wípé èmi kì í fi ìlera ara mi ṣeré. Mo máa ń gbìyànjú láti ṣe eléyìí loorekoore, eh, ní orí ara. Ǹkan tí ilé iṣẹ́ wa tó ń gbà wà ní ìyànjú ni àwọn ò fẹ́ kí èèyàn kan kó wà lẹ́nu iṣẹ́ kí èyí ó wá di pé ó dédé ṣubú kó sì ba ọlọ́jọ́ pàdé. Nítorí irú èyí ni wọ́n fi máa ń gba wa ni íyànjú láti máa ṣe láti lọ máa ṣe ìyẹ̀wò ìlera ara wa tí ó sì jẹ́ pé gbogbo òṣìṣẹ́ òun ni ó di dandan fún wa láti ṣe ó kéré tán ẹ̀ẹ̀kan ká lọ sí ilé ìwòsàn láti lọ wo ibi tí ìlera wa dé dúró.

Oṣù kejì ọdún oun ni mo fẹ́ràn jùlọ. Oṣù yìí, òun ni oṣù tí i mo kí n o-- oṣù yìí ni oṣù tí wọ́n bí mi, tí ó sì jẹ́ wípé mo máa ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi nínú oṣù yìí. Ó sì tún jẹ́ oṣù tí àwọn èèyàn pàtàkì tí wọ́n bí wọn nínú oṣù yìí àtàwọn nǹkan pàtàkì tó ṣẹlẹ̀ ní ilẹ̀ Nàìjíríà, eléyìí ló sì jẹ́ ara àwọn ìdí pàtàkì tí mo fi fẹ́ràn oṣù yìí. Tí ìgbà ayẹyẹ ọjọ́ mi bá si ti ń bọ̀, inú mi yóò sì máa dùn, torí èmi máa ń f'ojú sọ́nà sí oṣù tí à ń sọ yìí. Oṣù yìí sì ni ó jẹ́ pàtàkì sí mi, nítorí ayẹyẹ ọjọ́ ìbí mi, òun ni ìdí pàtàkì tí mo fi fẹ́ràn rẹ̀ ju àwọn oṣù yókù lọ. Bí ó ṣe jẹ́ nìyẹn.

Láàárín ọ̀sẹ̀ méjì sí ìràwọ̀n, ọ́un ni mo máa ń gé irun mi, tí ó sì jẹ́ wípé ká tó rí ọ̀sẹ̀ méjì sí mẹ́ta, irun mi yóò ti kún. Eh, tó bá sì ti kún báyìí kò ní jẹ́ kó jù mí o gunrégé. Ẹ̀lèyìí ló sì jẹ́ wípé mo ti ní oní-- eh, mo ti ní bàrber tí máa ń bá mi gé irun, tí ó sì jẹ́ wípé barber yìí máa ń bá mi gé irun láìní oṣù méjì sí méjì, owó tí sì ń gbà lọ́wọ́ mi ni ò sì ga lára. Idi pàtàkì ni tó fi jẹ́ wípé mo máa ń gbiyanju àti gé irun mi tó bá ti di ẹyin oṣù ọ̀sẹ̀ méjì, eh tí ó sì jẹ́ wípé ojú mi ó tún gúnrégé padà. Nítorí wípé tí mo bá fi irun oun lẹ́, eh irun mi wá jẹ́ irun tó lágídí tó sì máa ń ta kókó. Tí mo bá fi sílẹ̀ láì gẹ́, ó máa ń ta kókó tí yóò sì mú ojú mi, tí ò ní mú ojú mi gúnrégé. Ṣùgbọ́n tí mo bá ti gẹ̀ àti gbogbo irun àti irun orí o àti irun mú àti irun ọgbon tí mo gé wọn kúrú, ojú mi yóò sì-- tí mo gé irun orí, irun mú àti irun ọgbon tí mo gé wọn kúrú, ojú mi yóò sì gúnrégé padà tí èmi yóò sì dùn wọ̀. Idi eyìí ló fi fa-- ló jẹ́ idi pàtàkì tí mọ́ fi máa ń gé irun mi lóòrèkóòrè ní àsìkò tí ó bá tó, ní àsìkò tó bá tó, àsìkò àsìkò tó bá yẹ.